Ṣe mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, ìgbà kúgbà tí mo bá rìnrìn àjò lálá ọkọ̀ alájágbé tàbí ọkọ̀ ayọ́kẹ́lẹ́, èmi fẹ́ràn láti máa ṣí fèrèsé wọn kí atẹ́gùn báa le máa fẹ́ sí mi kó má fẹ́ wọlé.

Èso Àh. Èso te mi fẹ́ràn láti máa jẹ jù ni, àh, èso máńgòrò.

Báwo ni mo ṣe máa ń tọ́jú ara mi? Eh, mo máa ń tọ́jú ara mi nípa ní òrèkóòrè nítorí pé èmi jẹ́ ẹni tó gbàgbọ́ ni wípé ojoojúmọ́ lọ́dún, ọjọ́ kan pàtó kọ́ ni ọdún. Òjòmọ́ tó bá ti báyẹn láyé, ọ̀dún ni, nítorí èmi máa ń jẹ oúnjẹ gidi sára.

Ṣé ó máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ ni, iṣẹ olùkọ́ lè mi ṣe, olùkọ́ ilé ìwé gírámà. Gẹ́gẹ́ bí ara ojúṣe mi gẹ́gẹ́ bí olùkọ́ ilé ìwé gírámà, ó ní kí n máa kọ ohun tí à ń pè ní èdè Gẹ̀ẹ́sì ní duty report. Èyí nínú èyí ni mo ti máa ń kọ ìròyìn níbi iṣẹ́

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Rárá o. Tó bá ṣe nípa ese kí ẹ̀yàn fún yan ní ìwé ma gbele ẹ títí láíláí mi ò tí lé ẹnìkan kan kúrò ní iṣẹ́ rí. Ṣùgbọ́n tó bá ṣe pé irú iṣẹ́, iṣẹ́ kí iṣẹ́ bí iṣẹ́ aládani, iṣẹ́ tí ò tó nǹkan bẹ́ẹ̀ni, mo ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà pé kí ẹlòmí kó fi iṣẹ́ yẹn lẹ pé èmi a ṣe fún ara mi tí wọ́n bá ṣe tẹ́ mi lọ́rùn.

Ṣé mo mọ bí a tí ń se oúnjẹ bẹ́ẹ̀ ni, ọkùnrin ni mí lòótọ́ ṣùgbọ́n mo mọ bí a ṣe ń se oúnjẹ dáradára. Oríṣiríṣi oúnjẹ sì ni mo mọ bí a tí ń sè, mo mọ bí a tí ń ro ká, mo mọ bí a tí ń gbóyán, mo mọ bí a tí ń tẹ̀bà, mo mọ bí a tí ń sè ìrẹsì àti ẹ̀wà.

Ohun tí èmi máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀, eh tí òjò bá ń rọ̀ àkọ́kọ́ èmi á forí pamọ́ ni o. Yálà tí mo bá wà nlé níta níbi iṣẹ́ ibikibi, èmi kì í fẹ́ wọnú òjò. Ṣùgbọ́n tí mo bá wà nlé, ohun tí mo máa ṣe ni pé màá lọ gbé rọ́bà sí ojò.